Kínni mo máa ń ṣe nígbà tí mo bá dúró dè kan. Àá, àdúrà ló gbà agbára kọ, ọ̀pọ̀lọpọ̀ àdúrà ni mo máa ṣe o, ọlọ́run dẹ̀ máa jẹ́ kó bọ́ sí. Bí ẹ ma ti gbìn, ẹ má ti ní ìgbàgbọ́ nípẹ́ Ọlọ́run, ó ṣí yóò ṣe ẹ́ lẹ́nu. Kò sí ǹkan tó kọjà agbára Ọlọ́run. Afọ́ ọ̀rọ̀ fọlọ́run ni. Ó sì ń ṣe àwòlà àgbárà Ọlọ́run lání.

A bi mo se máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, kí i fi kò ṣe nǹkan tó, tó ta maá ṣe boyí bí ìnáwó fún abí kìnìkìn. Èmi máa ń dúpẹ́ Fọlọ́run bá oba pé "à á dúpẹ́ o tó sọ mí láti ọdún tó lọ tọ́ tun ta tún ti dẹ̀ síìń ká só ọ̀pọ̀lọpọ̀ ọdún láàyè." Kẹ́tù máa ń ṣe 1960, a dẹ̀ ṣe ìsàrá Fọlọ́run bá ni kí eku wó wá.

Na daadaa o, á wà lóyinbọ n pé ni yoga máa na pá ni, mo ní bí mo ṣe máa n ṣe, mo sì máa ń naa ẹ́sẹ̀ mi dáadáa, tori n ja, mi fẹ́ ja n tó pé ibi ìdí mi lò máa kanlẹ̀. Mo máa ń ṣe ìyẹn náà dáadáa, mo máa n ńa ra o, tí n bá ń na ara yóò tó dáadáa, ko need ki eeyan máa ti ṣe exercise kí eeyan tó na ara ṣi yóò tu.

Ba-batiri fóònù mi o le dúró, ehn, ọjọ́ kan pẹ̀lú, pẹ̀lú wíwo, pẹ̀lú wíwo eré, pẹ̀lú lílo data, o le dúró ọjọ́ kan, kò de sí ǹkan tí ó mu Ẹ̀ẹ̀kan náà máa ń charge, ti n báa ti charge níbí irọlé bàyii, yóò di ọjọ́ kan sí ǹkan kan tí o mu n máa lò lọ.

Ní àsàlẹ kíni mò má n ṣe? Àkọ́kọ́, mo máa ń, mo máa fi i kàwé ni, mò dè fi máa ń fi i há nǹkan tó pé tí n bá ti sùn lọ̀sán. Àsálẹ́ mò máa ń lò fún kíkàwé bóri mi bá ti tò, mò máa ń lò fún kíkàwé kí n tó sùn àbí mò sì máa ń tẹ fóònù nígbà mìí, n wá wípé e jẹ́ n ka.

Mo ti léeyan kúrò n se ri daadaa ọjọ́ náà kí ló ti ẹ se ná. O dá pé ó mú nǹkan ni ibi iṣẹ́ ni. Won ran ni nǹkan, o wá ń ji òwò ọgà. Oga naa lo ní pé kí n lè pẹ́ kó má dúro mo, nítorí pé tó lè bá tun gbá yẹn ṣiṣẹ́, yóò padà jàyàn, tí soobu eeyan o fi párun.

Òwú tókú, owú títú orúkọ mi Adétókúnlé. Ònkọ̀ tó rẹwà ni tí wọ́n sọ wá ní ilé ìkàwé odire bí Adéda Dékunlé. Ònkọ̀ tó dùn púpọ̀ ni. Eni tó bá mọ̀ túmọ̀ rẹ̀, túmọ̀ òkú ẹni bá dé, n tó kún ilé, a tàn ẹ́ tàtàà. Ẹ tàn ẹ́ tàtàà, tàn ẹ́ tàtàà lẹ́tàà.

Mo tún gbọ́ rí dáadáa. Ọdún méjì sẹ́yìn mo gbọ́ kẹ́, ọdún mẹ́rin síwájú sí ń subọ̀ mi, ọ̀pọ̀lọpọ̀ àlemáwọ̀. Ni ọdún tó kọjá gan a tún gbà ṣabòkí ní ibi tí mo ti ń kọ́ ìṣeré ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà.

Mo máa ń bèrè ọ̀na lọ́wọ́ èèyàn dáadáa o. Wọ́n ní o ní ìbéèrè kí n sì náà. Bí n bá bèere ona, sẹ̀ fe n kí n sì náà nii. Irọ o, èmi ò gbọ́dọ̀ ṣìná. Oni ibeere ò gbọ́dọ̀ ṣìná. Mi ò kí ń ṣìná tí n bá ti beere ọ̀na. Àwọn èèyàn o sì ju ìwé. Ibi tí ń ba tí mo tí ń de bẹ́ri, mo mo ń beere ọ̀rọ̀ náà. Wọn sì ju ìwé. Yoo ṣi jẹ́ kín irin mi tètè ya? Koju bẹ́ẹ̀ lọ?

Mo tí máa ń kojú àwọn isòrò nibi íṣẹ́, kò sí ǹkan tó máa fàra bale ni, màá sí jo. Mii kii pẹ́ dé bi ise tí mo bá fẹ́ lọ, ti mo fẹ́ lọ yan ú àwọn isoro kan, maa tete de bẹ́ẹ̀ ti máa fi ṣe, ti maa se fara balẹ́, farabale yan jú àwọn iṣòrò náà, tó wí pé ò fìtọ́ o, máa fi ṣe iṣòrò, kò sí ǹkan tó, kò sí ǹkan tó pọ̀.

Ah ojú ọjọ́ tó bá tutù, tí ó dàbí pé òjò fẹ́ ṣú, mo nífẹ̀ẹ́ oju ojú ọjọ́ yẹn beyẹn. N ó le tí ó gbónna, ni ó lè fi ara bàlẹ se ńnkan tí ó fẹ́ ṣe, ara èèyàn ó sì tutù. Kí nípẹ́ owó mú, ojú ọjọ́ náà mọ́ ni o mọ́ ń da púpọ̀.

Mọ máa ń jẹ oúnjẹ tó ń fún dáadáa. Ki odà òun ńi mo ń jẹ láàrò yi. Oúnjẹ tí mo sè lánàá ----ẹ̀wà sísú. Ó ṣékù òun mo tún jẹ láàrò yi. Mi tún jẹ lọ́sàn. Mi dẹ̀, mi mi ń jẹ ẹni tó bá ń ṣe oúnjẹ, tó bá ń ṣe oúnjẹ lófo. Dára, oúnjẹ tó kù le mi máa ń jẹ, mi ò kí ń so olófo.

Mo ṣe ètò idunádurà daadaa. Ní ọjọ́ bíi ọ̀se mẹ́rin, seyin ti mo fẹ́ ra ororo, èṣó dúdú. Mo dé bẹ̀, wọ́n bẹ̀rẹ̀ elò. Mo ní egbérun mef--egberun mẹ́fà atàábọ̀. Wọ́n ní kin ṣan egberun máàrun Ó sì gbá láti, ó sì gbá láti kí n ṣan egberun.

Mi ò l'áìsàn ìkóríra sí oúnjẹ, tó bá jẹ́ pé wọn ò fi ẹlẹ́dẹ̀ sí òróró ẹlẹ́dẹ̀ ṣe ètò rẹ̀. Mi ò l'àìsàn ìkóríra sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ, jíjẹ ni tó bá ti jẹ oúnjẹ tí ó dá, tí wọn ò fi òróró ẹlẹ́dẹ̀ sí, kò ju bẹ́ẹ̀ lò.

Àpẹ̀lẹ́ gba, mo ló máa wọ inú ọlọṣun, ó sì dà wón ní àìṣòòtọ̀ ṣùn láì tíì tẹ́ji. Eyọ, èyí ó lè sinmi lọ́la tí mo bá yọ ìtẹsùn, màá yóò sì rìn níbi tí ńlá tó ti fẹ́ pẹ́ a ó bá lọ, tí mo bá yọ ìtẹsùn, a máa rí i runínà.

À, ọ̀pọ̀lọpọ̀ ọmọ dàrà sùgbọ́n lọ́pọ̀lọpọ̀ wà. À máa ń kọjá afojusún gan nigbà mí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà pẹ̀lú ṣàarà kí ólohun je ko rí bẹ́ẹ̀. Mọ́ maa n kọjá afojusún nigba mi dàda. Ọ̀dọ̀ọ̀dun ní o. Pelù ọ̀go olorun.

À, ìfẹ́ ọmọ bí mi àti ẹbí mi, àbúrò, ẹ̀gbọ́n, oníbàárà, ọ̀rẹ́ a, ṣé wọn púpọ̀. Fẹ́ràn àwọn òbí mi lála kọ́kọ́, kí wọ́n tó fún wa fún mí la. Kẹ jẹ, kí ẹ jẹ́, kí ẹ jẹ́ ó pẹ́ fún wa, kí ẹ jèrè, ẹ jèrè ọmọ, kò ju bẹ lọ mo sì nílò.

Mi ò nífẹẹ láti máa ṣí fèrèsé ọkọ̀ lẹ́, ta n pé mi ò lọ síbí àwọn ìrìnàjò ìlú sí ìlú, tá pé inú ìlú kanna mọ̀ tín, mi i nífẹẹ, ṣùgbọ́n ká pé ìlú sí ìlú ni, emi nífẹẹ. Láti jẹ́ kí ategun tó dara, atẹ́gùn to tutù láti jẹ́ kó máa wọlé.

Èmi o ni gbàgbọ́ nínú kẹ̀tẹ̀, radàrádá ba un. Ọlọ́hun ọba ń gbàgbọ́ lọ́wọ́ rẹ̀ oba ajoke ayé ẹ́ ja asa ke ọrùn tó bá ṣe ti è, Ọlọ́run ọba, ọba asọ pé ó ní fẹ̀mi gẹ́gẹ́ bí ẹrú rẹ̀, tí eminásìn gbinyanju láti dẹ́ erú re gidi tí ó ti sumọ́mọ́dọ̀

Mọ́ máa ń ṣe àtúnlù ọ̀ ọ́, ọ̀pọ̀lọpọ̀ àtúnlù tí mọ́ máa ń ṣe, àtúnlù aṣọ ni, àtúnlù bàtà. Àwọn kan wá to je pe won e kí n wo àwọ̀tẹ́lẹ̀ lẹ́ẹ̀méjì, ẹ̀kan náà ni, ọlọ́run ló ní tiwon bẹ́ẹ̀, owó pọ̀ ni. Àwọn kan wa to je wí pé aṣọ wọn báyìí, wọ́n kì í ṣàtún lo re, mo máa ń ṣàtúnlo ọpolopọ́ nǹkan. Ọlọ́run sí, à mi ìwà.

Ah! Mo máa ń ṣe oúnjẹ o. Hé! Mi ò gbọdọ̀ máa ma oúnjẹ se ke. Láàna mo sè ẹ̀wà àti iṣu àti pẹ̀lú anama. Ó dùn. Ó dáwù táa, arare na ni mo tún jẹ laroyii. Mo máa ń ṣe oúnjẹ, mo máa oúnjẹ ṣe, ṣùgbọ́n ibi, ibi, ibi mo ń jẹ sí níwọ̀n bá òun jẹ kì í ṣe pé ó pọ̀ jù bá òun lo.

Mi ò fẹ́ràn kíkọrin, ìsìn ìgbà tí mo fi kọ́ dá gbígbọ́ orin gán, mo fẹ́ yọ kúrò nú ayé mi. Mi ò fẹ́ràn kíkọrin, ó ní bíi tẹ́ pé ó ní ìkẹ́tí mó ń fẹ́ kó gbígbọ́ orin jẹ, òun sá kù bá fún mi. Àtọwọ́ á sọ pé kíkọrin, mi ò fẹ́ràn kíkọrin, mi o se olorin o, mi se alágbé. Sọ̀ọ̀ro sọ̀ọ̀ro ní mi, àìṣò lórín.

Eh, ìgbà tí mo máa ń lo fóònù lóòóká, gbẹ́kòò gbogbo ìkẹ́ tí mo máa ń sílé ayé bí i orí, bí i orí fóònù mi ló wà. Ti mo bá fẹ́, tí mo bá fẹ́ kàwé orí fóònù, ma fẹ́ gbọ̀nka orí fóònù, ma fẹ́ dáyà sọ̀rọ̀ orí fóònù, aha, gbogbogbò a yóò tó ẹ̀mi wà, yóò tó ẹ̀mi ọgbọ̀n ga.

Èmi ń mu coffee kẹ́ẹ̀ẹ́. Àì mu coffee, coffee bawo. À fí bẹ́ẹ̀? Coffee ò sì ń kẹ́kẹ́ mọ ẹ rí. Òwe ni ìrowọ-rọsẹ̀ ni bí, à mo tó rí coffee. Ó dàbí ẹ ti ń ta. Ìta kan tó pè, kan tó ṣèlo ẹ gan. Ó jìnnà ká tó wa ṣọ, ka to wa so coffee, ó jìnnà bi.

Mo ti dúro ọjọ́ bí mẹ́ta gan rí, nigba ti wọ́n wáa já mí lóole lóṣù kẹwàá, lọjọ́ kẹwàá. Mo dúro ọjọ́, mo dú ọjọ́ bí, ọjọ́ bí mẹ́ta. Good morning. Ó ṣe bí ọjọ́ bí mẹ́ta.

Mo máa ń kọ iwé pẹ̀lú ọwọ́, kọ̀dá mo ti kọ̀ dàrí lárọ̀ yìí, mó ń kọ wé lọ́pọlọ́po igbà. Olùkọ̀ gan ní mí, mọ ń kọ pẹ̀lú ọwọ́, mí ní mó fi ń kọ bí tadé ti bá sọ̀wọ́. Nkán tań tá ti kọ́ á láti kèèkère náà látun ko sí nkan tá ti kọ́, àti àti bí mó ń ra kọ̀dàgbà, ẹ̀lọ́ ṣe rí orí náà.

Ọ̀un yẹn tí mo fẹ́ràn jù. Omi náà ni, omi náà ni, omi náà ni. Omi lo fẹ́ràn jù. Òhun mímu tí leyin náa jẹ́ bíi omi, óti ẹlẹ́rìndòdò, táàbí tó jẹ́ bíi juice tí eyan ṣe pẹ̀lú ẹ́hẹ̀n àwọn èso. Ó da, ó di bẹ́ẹ̀ lọ. GPC.

Èmi, àwòrán mi láwòrán kankan lára kò dára nínú ẹ̀sìn tí wọ́n ṣe pé kí èèyàn yà àwòrán ṣára. Nígbà tí ó díẹ̀ ní ìfẹ́, tọ́nà ti dá mi yìí, mo máa tó ń dá tó ń dúró, kí ó tó pè mí pẹ̀lú àwọn ìwé ìrìnsẹ̀, ìwé ìdárayá tí mo ti máa ń nara tó bénàá ni. Gbogbo ẹ sí ọjọ dada.

Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé o. Mo fẹ́ràn púpọ̀ púpọ̀ nǹkan tí mo mọ̀. Palàátọ tó ti ẹni bá fi pé e sórí, máa lọ bẹjú wo ibìkan wo tí màá lọ wo. Wọ́n máa ń sọ̀rọ̀ nípa ńkan tí ó ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí. Ìwé á, ìwé gbogbo nǹkan tó ṣẹlẹ̀, nǹkan wà nílẹ̀ kú ní ìsìn tọ̀ pé kí ènìyàn rí i.

Ẹ̀gbọ́n mo fẹ́ràn ju, toba ẹ́ pe bí óò ra agò gìdí pẹ̀lú òwú lohun gidi nkan ti mo fẹ́ràn ju fún áwọn yẹn ni yẹn. Ó wa ní, ó wa tu wá jẹ́ pé bẹ́ẹ̀ ni náà báa ṣe to ẹ pé ǹkan tó ní jù jú.

Èmi, mo fẹ́ràn láti máa lọ ju Ilé ìjọsìn ni o, ilé Ọlọ́hun, tó olohun ti, tó ti máa ń gbá mi lálejò gbogbo ìgbà tí ó kí ni bí nú. Pelú bí mó ṣe máa ń ṣètò ìbẹ ni o, bẹ́ẹ̀ náà lọ sí tún, ó tú máa ń gbádúrà mi. Nlé sórí rẹ̀ tàn, ilé ìjọsìn mo nífẹ̀ẹ́ mosálásí, ibẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ kí mo lọ.